Mo fẹ́ràn láti máa jẹ ẹ̀kọ́ lọ́wuro kutu máa mu ògì. Ṣùgbọ́n ní ọ̀pọ̀ ìgbà ohun tí mo máa ń kọ́kọ́ mu tí mo bá jí ìdí ni wípé àwọn onímọ̀ òye wọ́n sọ wípé omi dára púpọ̀ lára tí ó fẹ́ràn láti máa mu omi ní àárọ̀ tuntun.